Iṣẹ́ ìtọ́jú aláìsàn jẹ́ iṣẹ́ kan tó gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù, tí ó sì jẹ́ wípé ẹni tó bá ní ìkórìíra koni lè ṣe é. Torí iṣẹ́ yìí, ó gba kí ènìyàn lè fojú ṣe nǹkan ẹlẹ́gbin kí ó sì mọ bí a ṣe ń tọ́jú èèyàn, bí a ṣe ń tú èèyàn dáadáa. Kì í ṣe gbogbo ènìyàn ni ó le ṣe iṣẹ́ náà torí wípé kì í ṣe iṣẹ́ tó rọrùn.

Ìgbà tí mo wà ní kékeré ni mo ti kọ́ wíwẹ̀ ní inú odò. O ní odò ńlá kan tí ó wà ní abúlé wa nígbà tí mo wà kékeré. Odò náà ni odò tí gbogbo àwọn ọmọdé abúlé máa ń lọ láti lọ wẹ̀ tí a máa ń ṣe eré. Nígbà tí àwọn òbí wa bá rán wa ká lọ pọn omi wa nínú odò náà kí wọ́n fi dáná, kí wọ́n fi fọ ọṣọ àti kí wọ́n rí lò nínú ilé.

Ohun tí mo máa ń ṣe ni wipé mo máa ń jókòó tí màá sì ronú jinlẹ̀ dáadáa lórí ohun tí mo fẹ́ mú èrò tuntun wá lórí rẹ̀. Ìgbà mìíràn sì rẹ, mo lè gba orí Íńtánẹ́ẹ̀tì lọ kí n lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lórí ibi tí mo ti fẹ́ mú èrò tuntun wá, kí n lọ wo àwọn tí ó ti wà tẹ́lẹ̀ tí màá sì ronú dáadáa lórí rẹ̀ kí n lè mọ ibi tí mo sì le rí ànfààní fún èrò tuntun tí yóò fi yo jàdé sí mi lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀tọ̀ táà. Mo sì fẹ́ràn láti máa lo oríṣiríṣi ohun ọ̀ṣọ́ bíí ẹgba ọwọ́, ẹgba ọrùn. Mo sì máa ń lo oríṣiríṣi lọ́findà oloorun, oloorun dídùn tí ó máa ń mú ara ẹni run dáadáa. Mo sì tún máa ń lo ẹgba etí fún ọkùnrin náà.

Alábàágbé èmi kán iyen neighbour tí a jọ ń gbé inú àgbàlá kan náà ni mo mọ̀ tí ó máa ń sábà dáná pẹ̀lú èédú tàbí igi. Ó ní òun ò lowo àti máa ra gáàsì lójoojúmọ́. Ìdí nìyí tí ó fi ń lo igi àti èédú torí igi àti èédú kò na lọ́wọ́. Ẹ̀yìnkùnlé wa ni ó ti máa ń gé lára àwọn igi bíbẹ tí ó wà níbẹ̀ tí ó sì fi máa ń dáná.

Mo máa ń fi ìpinnu yìí, mo máa ń fi lọ àwọn àgbà bíi bàbá mi, tàbí ìyá mi, tàbí àwọn ẹ̀gbọ́n mi, tàbí ẹni tí n bá mọ̀ pé ó ní ìrírí lórí ìpinnu tó nira tí mo fẹ́ ṣe. Mo sì máa ń fi ọ̀rọ̀ wá nílẹ̀ lenu wò kí n lè mọ bí àwọn náà ṣe ṣe nígbà tí àwọn náà ní irú ìpinnu tó nira tí ó wà n wájú wọn. Ó sì máa ń ronú lórí rẹ̀ dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́.

Bí a ṣe máa ń ya àwọn rere oníléòkè jẹ́ àwòrán tí a yà ní ibi tí ó mọ́lẹ̀, tí gbogbo ohun tí a fẹ́ kí ó wà nínú àwòrán, tí ó nínà tí ó mọ́lẹ̀ tí ó tàn kéde re tí a sì yà ní ibi tí ó da, tí kò rí wọ́gọ wọ́gọ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó gbọ́dọ̀ wà nínú àwòrán rere.

Ó ti pẹ́ díẹ̀, ó ti lé ní ọdún méjì báyìí. Torí àti ìgbà tí mo ti kàkọ jáde, tí mo ti jáde yunifásítì ní Obafemi Awolowo University ní Ilé-Ifẹ̀, mi ò ti padà lọ sí ilé ìkàwé mọ́. Torí kò sí ohun tó fẹ́ gbé mi lọ ilé ìkàwé mọ́. Gbogbo ìgbà tí màá n sìní ìlú àti kàǹkọ̀ báyìí, inú ilé mi ni mo ti máa ń kà. Sùgbọ́n gbigbo ìgbà tí mo wà yunifásítì, mi ò le ṣe kí ń má lọ sí ilé ìkàwé láti lọ kàwé o.

Ìgbà méjì péré ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná lójúmọ́. Ìdí ni wípé kò da kí fóònù máa gbóná jù lójúmọ́, torí tí fóònù bá ti ń gbóná jù lójúmọ́, yóò máa ba bátìrì fóònù jẹ, kò sì ní máa pẹ́ tí yóò fi máa já mo. Ìdí nìyí tí mo fi máa ń ni dandan fúnra mi wípé fóònù mi ò gbọdọ̀ máa gbóná ju ìgbà méjì lọ, tí mo sì máa ń ṣọ wípé kó máa kọjá ìgbà méjì yìí.

Ìpinnu tí ó yí ìgbé ayé mi padà ni ìpinnu láti tẹ̀lé Jésù, láti tẹ̀lé Ọlọ́run Baba, kí n sì máa gbé ìgbé ayé tí ó bá ìfẹ́ Ọlọ́run Baba mu. Ìpinnu yìí ni ó yí ìgbé ayé mi padà, patà tó yè padà pátápátá tó sì gba gbogbo ìwà burúkú ọwọ́ mi sílẹ̀. Bàbá mi ni ó gbà mí ní mọ́ràn wípé kí n máa tẹ̀lé ọ̀nà Olúwa, pé ẹni tí ó bá ń tẹ̀lé ọ̀nà Olúwa tí ó ń tẹ̀lé Jésù kò ní pàdánù, kò sì ní ṣòfò.

Ìlànà ìpolówó mi kò le púpọ̀ rárá. Orí social media ni mo ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpolówó bíi Instagram, Facebook, WhatsApp, Twitter, YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orí àwọn platform àwọn apps yìí ni mo ti máa ń ṣe ìpolówó. Òhun ló sì jẹ́ kí ìpolówó rọrùn torí kò nílò kí èèyàn ṣèwálá púpọ̀ láti lè ṣe ìpolówó lórí àwọn social media platforms wón wọn yìí.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ púpọ̀ ni wípé, mo máa ń múra ṣiṣẹ́ ju gbogbo wọn lọ. Mo máa ń ṣe iṣẹ́ tó dà tí ó mú ọpọlọ wá tí ó sì fuyì ju gbogbo wọn lọ. Mo má a ń ṣáájú wọn dé ibi iṣẹ́, èmi sì ni mo máa ń kẹ́yìn kúrò ní ibi iṣẹ́. Mo máa ń ṣe oọ̀tọ̀, mo sì máa ń ṣe ohun tí ó yẹ kí n ṣe ní ibi iṣẹ́. Lai yọ nkankan kúrò, mii ṣe ìmẹ́lẹ́ rárá, mi ò sì pa ọjọ́ kan jẹ ní ibi iṣẹ́

Ibi kan tí mo gbọ́ nípa rẹ̀ ni Óbùdù Grand Resort ní ìlú Calabar. Ọ̀rẹ́ mi kan tí ó ti ṣe ìsinmi lọ sí resort yìí ni ó sọ nípa rẹ̀ fún mi. Ó pọ́n resort náà púpọ̀ ó sì fi gbogbo ọwọ́ sọ̀yà fún wípé tí n bá lọ bẹ, èmi náà yóò gbádùn rẹ̀ wípé òun ò tíì lọ ibi tí ó lẹ́wà tí ó wuyí tó resort yìí wípé mo gbọdọ̀ fojú ara mi lọ rí i.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni wípé kí a jẹ́ ọmọ rere, kí a gbọ́ràn sí àwọn òbí lẹ́nu, kí a má jalè, kí a má purọ̀, kí a má sì ṣe ọ̀lẹ, pé kí á sì máa sọ òótọ́ ní gbogbo ìgbà. Kókó ẹ̀kọ́ yìí ni mo gbádùn jù ní ìgbà èwe tí mo fẹ́ràn jù, tó sì jẹ́ wípé mi ò gbàgbé rẹ̀ láti ìgbà náà títí di ìsín. Bí wón sì ṣe ń kọ́ wa nínú ẹ̀kọ́ náà ni mo ṣe gbé ìgbé ayé mi nígbà tí mo wà ní èwe, tí mo sì ń gbé ìgbé ayé mi náà síbẹ̀ di ìsín yìí.

Oríṣiríṣi aṣọ ni mo fẹ́ràn àti wọ̀. Láti orí aṣọ ilẹ̀ Yorùbá bí i ṣòkòtò àti bùbá, àgbádá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé orí aṣọ òyìnbó bí i shirt, trouser, t-shirt, hoodie, sweater àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ti báṣẹ̀ àti jẹ́ aṣọ tó rẹwà tí ó sì túntùn gbogbo rẹ̀ ni mo fẹ́ràn àti wọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pín oúnjẹ mi torí mo jẹ́ ẹnì kan tí kò láhun tó sì nígbàgbọ nínú kí àjọ máa jẹun. Torí Yorùbá bọ wọn ní "Àjọjẹ ló máa ń dùn". Mi ò láhun rárá. Gbogbo ìgbà tí bá sì ti ń jẹun, mo máa ń fún àwọn tí ó wà láyìíká mi. Mo máa ń fún wọn jẹ, mo máa ń pín oúnjẹ mi láàárín wọn kí gbogbo wa jọ jẹ́ kí ó lè dùn kí ó sì ní ìtumọ̀.

Oríṣiríṣi àfisorí bíi ẹ̀dọ̀, ata, àlùbọ́sà, ewé, burokolí, gbogbo àwọn nǹkan mèremère báyìí ni mo fẹ́ràn lórí písà. Mo fẹ́ràn gálíkì náà àti bi ẹde tí wọ́n bá mi fi sí orí rẹ̀

Agbègbè mi yóò ti di àdúgbò ńlá ní ọdún mẹ́wàá sí ìsinyìí torí gbogbo ọ̀nà ìgboro tí ó súnmọ́ agbègbè mi ni wọ́n ti túnṣe tí àwọn ènìyàn sì ti ń kó wá sì tò sí ibẹ̀. Kódà àwọn olówó ńlá ńlá ti ń kó wá sí àdúgbò mi torí wípé ilẹ̀ pọ̀ àti kọ́lé sí ní àdúgbò mi. Ó sì jẹ́ àdúgbò tí ó ní àlàáfíà tí iná bẹ dá tí kò sì sí olè àbí wàhálà kankan. Ni ọdún mẹ́wàá sí ìsinyìí, àdúgbò mi yóò ti di àdúgbò ńlá tí yóò ti ní ọ̀nà ọlọ́dàá tí àwọn ènìyàn ńlá ńlá á sì máa gbébẹ̀

Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ jẹ́ iṣẹ́ tó da púpọ̀ tó jẹ́ iṣẹ́ pàtàkì torí iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ yìí ibẹ̀ ni a ti ń ṣe orísun bí orílè-èdè a ṣe dà. Torí bí àwọn akọ́nilẹ́kọ̀ orílè-èdè bá ṣe dà, wọ́n á máa kọ́ àwọn ọmọ tó ń lọ ilé-ẹ̀kọ́ tí wọ́n á máa kọ́ wọn ní nǹkan gidi tí wọ́n sì máa jẹ́ ọlọ́pọlọ pípé, èyí sì ni yóò mọ̀ran lọ́wọ́ títí di ọjọ́ iwájú. Ohun kan tí ó nira nípa iṣẹ́ yìí ni wípé wọn ò sanwó gidi fún wọn. Àwọn èèyàn ò ṣe pàtàkì ìṣe ìkọ́nilẹ́kọ̀ yìí torí ó ṣe yẹ torí àwọn akọ́nilẹ́kọ̀ ni ó yẹ kí wọ́n wà lára àwọn tó ṣe pàtàkì jù ní òde torí àwọn ló ń kọ́ àwọn ọmọ kéékèèké ní ilé-ẹ̀kọ́ láti kíra wọn láti ilé-ẹ̀kọ́ ìbẹ̀ títí dé kíra wọn àti jù bẹ́ẹ̀ lọ.

Lérò mi, ó ti ṣòro báyìí, ó ti ṣòro díẹ̀ fún àwọn ènìyàn láti rí àkókò díẹ̀ lò pọ̀ torí iṣẹ́. Ọ̀pọ̀ ènìyàn báyìí iṣẹ́ ni ó múmu láyà wọn, tí ó sì máa ń ṣòro fún wọn láti yọ àkókò díẹ̀ sílẹ̀ láti lè lò pọ̀ pẹ̀lú àwọn ènìyàn wọn. Kò rí báyìí tẹ́lẹ̀, kò rí báyìí láyé àwọn bàbá wa. Wọ́n máa ń dìde fi àsìkò sílẹ̀ láénu iṣẹ́ láti lè lò pẹ̀lú àwọn ẹbi wa àti ara wa. Ṣùgbọ́n ó ti ṣòro fún àwa ènìyàn ìsinyìí láti ṣe báyìí torí owó ni gbogbo ènìyàn wá, iṣẹ́ sì ni gbogbo wa lé tán sáré kiri fún.

Bí mo bá ní ẹ̀dùn ọkàn, mi je kó ká mi lára jù. Mo máa ń sọ rásọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà nì lórí fóònù. Mi ń pariwo, mi sì í ké. Ṣùgbọ́n mo máa ń sọ̀rọ̀ láìrẹ̀rìn, mo máa ń lejú diè, mo sì máa ń sọ̀rọ̀ ní ohùn ti ọ̀gá díẹ̀ ṣùgbọ́n tí kò ga púpọ̀.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń gbọ́ ọ̀rọ̀ láti gbogbo àwọn tí awọ náà bá kan àwọn tí wọ́n ṣe awọ. Mo máa ń gbọ́ ọ̀rọ̀ láti ẹ̀nu gbọgbo wọn, tí mo sì máa ń fún wọn láti ṣàlàyé lẹ́yọ̀ kọ̀ọ̀kan bí ó ṣe rí kí n tó wá mọ ohun tí màá ṣe. Mi sì ń ṣe ojúsàájú, mo máa ń farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ gbogbo wọn lápapọ̀ ni láì ṣe ojúsàájú fún ẹnìkan.

Ìwà ìṣòwò mi dá púpọ̀ púpọ̀. Odo bàbá mi sì ni mo ti kọ́ èyí torí bàbá mi jẹ́ ògbóntarìgì aṣòwò gbajúgbajà, aṣòwò tí gbogbo ènìyàn mọ̀ káàkiri ìpínlẹ̀ wa nígbà ayé rẹ̀. Òun ló sì fi àṣà ìṣòwò yìí tí ó fi lé mi lọ́wọ́ tó sì kọ́ mi ní gbogbo ohun tí mo nílò láti lè jẹ́ ògbóntarìgì oníṣòwò bíi tirẹ̀ tí yóò sì máa pa ọ̀pọ̀lọpọ̀ èrè.

Tí má ti dé ilé àti bí iṣẹ́ ti má ti dẹ́lẹ̀ ní ọwọ́ bí i ago méje, mo máa ń kọ́kọ́ lọ wẹ̀ náà. Lẹ́yìn tí màá wẹ̀ tàn, màá wá sun, màá sun oorun bí i ọgbọ̀n ìṣẹ́jú. Lẹ́yìn tí màá ti wá sun oorun náà tán tí mo jí padà, màá dáná ohun tí màá jẹ. Tí màá ti gbọn ohun tí màá jẹ tán, màá wá jókòó lórí àga ní títì rúùn mi, màá sì máa wo fíìmù àbí kí n máa gbá géèmù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Bá yìí ni òun ṣe máa ń sinmi lẹ́yìn ọjọ́ tó bá rẹ́ mi.

Àlọ́ àpamọ̀ kan tí mo mọ̀ tí àwọn àgbàlagbà máa ń pa ni àlọ́ Yánníbo àti Ìjàpá. Ọkọ àti ìyàwó ni wọ́n. Yánníbo àti Ìjàpá jẹ́ ọkọ àti ìyàwó tí wọ́n ní àhùn síra wọn tí wọ́n ò nífẹ̀ẹ́ ara wọn, tí wọ́n sì máa ń pa irọ́ fún ara wọn. Gbogbo ìtàn wọn dá lé lórí bí wọ́n ṣe máa ń tan ara wọn jẹ, tí wọ́n máa ń gbìyànjú àti borí ara wọn. Ó sì máa ń pani lẹ́rìn púpọ̀púpọ̀ torí wípé àwọn méjèèjì wọn ò jọgbọ́n ni. Torí ká ní wọ́n fẹ́ràn ara wọn tí wọ́n jọ ṣọ wọ́pọ̀ ni. Wọn ò bá gbádùn ayé jù kí wọ́n máa bá ara wọn ṣe orogún lọ.